Oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ni ẹ̀wà. Mo fẹ́ràn ẹ̀wà púpọ̀ gan, nítorí pé ẹ̀wà ṣe ara lóore, ó máa ń mọ ara dán, ó ń mú kí àwọ̀ jọ̀lọ̀, ó ní àwọn iṣẹ́ tó ń ṣe ní inú àgọ́ ara. Nípa èyí, ó mú mi fẹ́ràn ẹ̀wà.

Ọ̀nà tí mo lè fi ran èèyàn lọ́wọ́ ó pe oríṣìíríṣìí. Mo máa ń ran èèyàn lọ́wọ́ nípa ti ìmọ̀ràn nígbà mìíràn mo lè ran èèyàn lọ́wọ́ nípa ti òwú, mo lè rán èèyàn lọ́wọ́ nípa fífún èèyàn ní ìrètí pé ọjọ́ ọ̀la yóò dára. Nítorí náà, ríran èèyàn lọ́wọ́ mi ó pín si oríṣìíríṣìí.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ a, á tó bí ike lítà méjì. Nígbà mìíràn ó lè má tó bẹ́ẹ̀ nítorí wípé àkó asiko, asiko tí a bá wà ló máa ń jẹ́ ló máa ń sọ irú, irúfẹ́ bí a ṣe lè mú omi tó. Tí a bá wà ní àsìkò, àsìkò ooru èèyàn máa mú omi tó pọ̀. Tí a bá wà lásìkò òjò, omi tí èèyàn máa mú lásìkò òjò kò lè tó tí àsìkò ooru. Bẹ́ẹ̀ dẹ̀ ni omi tí èèyàn máa mú ní àsìkò, àsìkò òjò kò lè tó-- ó máa pọ̀ ju ìtẹ́ èèyàn-- omi tí èèyàn máa mú ní àsìkò ọyẹ́ ó máa pọ̀ ju àsìkò òjò lọ.

Wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́, ó pín ṣabàlà oríṣìíríṣìí. Bó bá jẹ́ láti ọjọ́ Ajé títí di ọjọ́ Bọ, mo máa ń lò tó wákàtí méjọ sí mẹ́wàá láti fi ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ Ẹtì àti Àbámẹ́ta, ìyẹn jẹ́ bí ọjọ́ ìsinmi fún àwọn tó bá ń ṣe iṣẹ́ ìjọba. Ó máa ń jẹ ọjọ́ ìsinmi fún mi, nítorí náà wákàtí tí mo máa ń lò láti fi ṣiṣẹ́ ní àwọn ìjọ bayi kò kí ń tó àwọn ọjọ́ mìíràn.

Ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, owó pèsè àbálọ oríṣiríṣi. Ohun tó dé ṣe pàtàkì jùlọ ní ṣíṣe ọjọ́ ìbí ni owó. Tí ènìyàn bá ṣe ní owó sí, òun ló ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ẹ sí. Ìgbàgbọ́ títè mi nìyẹn. Ibi tí mo bá dé tí owó bá wà lọ́mi tó bá wùn mi, òun ni mo di ti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Orin tí mo fẹ́ràn jù, àwọn orin ẹ̀mí, orin Kristẹni, àwọn orin jùju, àwọn orin fújì nígbà mìíràn. Kò sí orin tí èmi mi ò lè gbọ́. Àwọn orin tí mi kì í gbọ́ ni àwọn orin takasufe. Mi kì í gbọ́ orin takasufe ṣùgbọ́n tó bá yọ lẹ́yìn orin takasufe, àwọn orin tí mo máa ń gbọ́ òpin sí oríṣìíríṣìí àlà abala oríṣìíríṣìí.

Nípa ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mi ò tí ì ṣe rí, mi ò tí ì ṣe rí. Nítorí pé nípa ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, oríṣìíríṣìí ló máa ń ṣẹlẹ̀. Àwọn ẹlòmíràn wà tó máa sọ pé àwọn ń ta nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó yẹ pé ọgbọ́n àti lù jìbìtì, òun ni wọ́n máa ma wá. So, àwọn ìpààyà báyìí kò jẹ́ kí n máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n kò sọ gbọ́n náà, ẹ̀yàn sì máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n ní àwọn àkókò tí mo wà, mi ò tí ì ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Fóònù alágbèéká eleyii tí mo ń lò ni àwọn alágbèéká Android, òní mo ń lò, mo sì ti ń lò ní ìsìn àti tó bí ọdún bí mẹ́ta. Sí ìsìnyii tí mo ti ń lò, òní fóònù tí mo yàn láàyò títí di ìgbà tí owó máa fi wà lọ́wọ́ mi láti lè ra fóònù alágbèéká imìíràn.

Ṣísiṣẹ́ ju wákàtí lọ ó níṣe pẹ̀lú irúfẹ́ iṣẹ́ tí mò ń ṣe àti pé mò jẹ́ ẹni tó je pé mi yóò lẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó máa jẹ́ tí màá fi siṣẹ́ ju wákàtí lọ, màá ṣe òun tí mò lè ṣe ni.

Ẹni tí mo fẹ́ràn jù lákòókò ni ìyá tó bí mi, lẹ́yìn náà bàbá mi, àwọn ọmọ ìyá mi àti àwọn ọ̀rẹ́ tó fẹ́ mi tinútinú, tí èmi náà sì fẹ́ tinútinú, mo fẹ́ràn wọ́n. Ẹni tí ò bá ti kóyan mi kéré, tó wo láti ṣe ìrànlọ́wọ́ fún mi nígbàkigbà tí n bá pè wọ́n, mo fẹ́ràn wọ́n.

Ṣíṣe ìmọ̀tótó ilé mi ojoojúmọ́ ni mo má ń ṣe, ṣùgbọ́n ní ìparí ọ̀sẹ̀, mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi dáadáa. Nítorí àkókò yìí ni mo lè raáyè láti lè fi tún inú ilé ṣe. Nítorí ọjọ́ iṣẹ́ mi ò lè ráyè láti tún ilé ṣe bó ti yẹ kí ń tún ṣe tó.

Tí mo bá ṣe eeyàn títóro aforíjí mi lọ́wọ́ ẹni yen, ni wípé tó bá jẹ́ àgbàlagbà ni, màá bẹ, màá dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ol, moluàbí ilẹ̀ Yoobá, màá bẹ ẹni yen, màá sọ fún pé mo mọ̀ pohun tí mo ṣe ò da, kó má bínú. Tó bá sì jẹ́ ẹgbẹ́ mi náà ni, ohun tí màá pe ẹni náà ni, tí màá bá ẹni yẹn sọ̀rọ̀ kẹni náà má bínú, wípé ohun tó ṣẹlẹ̀ yẹn, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni, kí ẹni náà má bínú kó forí jí mi.

Lílo ọ̀pá ìfámúrá nígbà tí èèyàn bá mú ohun mímu, irú àṣà báyìí ó jẹ́ àṣà tó jẹ́ àṣà àtijọ́ ní ayé òde òní ní ilẹ̀ Yorùbá. Nítorí, à, ì, ọ̀pá ìfámúrá kò jẹ́ ohun tí èèyàn lè rí yẹ̀yẹ káàkiri bẹ́ẹ̀. Nítorí náà, àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń da ǹkan mímu wọn, wọ́n máa ń da sínú kọ́ọ̀bù àbí kí wọ́n gbe sí ẹnu láti mú. Nítorí náà, ìgbà tí jẹ́ pé kí n ṣe ǹkan tó jẹ́ ǹkan tí ó jẹ́ àṣà mọ, tó jẹ́ àṣà àtijọ́, mi ò kí ń ṣe.

Kò sí ìgbafún ìsinmi, ìgbésí ìsinmi oúnjẹ ọ̀sán, tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, ìsinmi tí mo lè lò kọjú ìsinmi bí i ìṣojú bí i márùn-ún sí mẹ́wàá, màá sì bèèrè ohun tí mo bá ń ṣe lọ́wọ́ padà, tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, màá bèèrè iṣẹ́ tí mo bá ń ṣe lọ́wọ́ padà.

Mo fẹ́ràn yíya àwòrán nítorí ayàwòrán ni mí, èmi náà sì máa ń-- mo máa ń ya àwòrán, mo máa ń ya àwòrán dáadáa. Mo ti ya àwòrán àwọn, àwọn ibi ìgbéyàwó, àwọn ayẹyẹ lórísìíríṣìí tí òní ó ń kà. Mo fẹ́ràn láti máa ya àwòrán, ohun tí mo fẹ́ràn jù ni. Tí mo bá kí ohun ta fi ya àwòrán, mo fẹ́ràn láti máa ya àwòrán gan an.

Èso tí mo fẹ́ràn jù láti máa jẹ ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan. Ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn rẹ̀ gan, kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ nikan gan. Mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn láti máa jẹ apple. Mo fẹ́ràn láti máa jẹ àwọn èso bẹ́yẹ̀n, èso mẹ́ta bẹ́yẹ̀n, mo fẹ́ràn rẹ̀ gan gidigan.

Fífi fáìlì pamọ́ sórí cloud, mo máa ń ṣe, ṣùgbọ́n kì ṣe ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Kì í ṣe ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Nítorí náà mi ò lè fi ọwọ́ sanya e pé ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà ni. Ṣùgbọ́n mo máa ń ṣe, mo máa ń fi àwọn fáìlì mi sí orí cloud nígbà mìíràn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo máa ń fi àkókò fún iṣẹ́ sílẹ̀. Àkókò fún eré kò gbọdọ̀ di àkókò iṣẹ́ lọ́wọ́. Tó bá tó àkókò láti ṣiṣẹ́, màá ṣe iṣẹ́ mi dé ibi ojú àmì. Tó bá tó àkókò láti ṣeré náà, má ṣeré dójú àmì. Mi ò ní jẹ́ kí nǹkan di ikan lọ́wọ́.

Ó ti, mi ò kín ṣe yoga, mi ò kín ṣe yoga. Kì í ṣe ohun tí mo máa ń ṣe. Mi ò ní ìfẹ́ sí yoga àti wípé ṣíṣe yoga ó kì ń ṣe ohun tí ẹ̀sìn tí mò ń ṣe tó fara, tó fara mọ́ lọ títí, tó fara mọ́. Nítorí mi ò kín ṣe yoga.